Ti 'bá ní kí n rò ó dáadáa, àwọn nǹkan tí a fi máa ń ṣe ìlẹ̀kẹ̀ tí mo mọ̀ ó pé oríṣìíríṣìí. Àkọ́kọ́ ni pé, nǹkan tí a fi máa ń ṣe ni nǹkan táwọn oní Yorùbá máa ń pè ní iyùn. Iyùn jẹ́ ara nǹkan tí a fi máa ń ṣe ìlẹ̀kẹ̀ ní ayé àtijọ́. Nítorí pé kí ni? Ìlẹ̀kẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn obìnrin máa ń wọ̀ láyé àtijọ́ kódà àti ní ayé ìsìnyí. Kí ló si dẹ́ tí wọ́n fi máa ń wọ̀? Wọ́n máa ń fi ṣe ẹ̀ṣọ́ sí ara, wọ́n sì máa ń fi ṣe òge sí ara wọn ni. Ó jẹ́ ara nǹkan táwọn obìnrin wa máa ń wọ̀ tí si jẹ́ pé tí ẹ bá ti wọ̀, ima ń dára lára wọn dáradára. Àwọn tó sì máa ń sábà wọ ìlẹ̀kẹ̀ ju ohun ni àwọn obìnrin nítorí pé kí ni? Obìnrin ló ni ìlẹ̀kẹ̀. Kò sí ìgbà àbí àkókò tí wọ́n ò kí ń wọ̀. Kódà wọn maa n wọ jáde wọn maa n wọ sun. Kò sí ẹni tí ò le wọ̀. Ọmọdé obìnrin, àgbàlagbà obìnrin lè wọ̀. Kò sì sí ibi tí wọ́n ò lè wọ ìlẹ̀kẹ̀ lọ. Nítorí pé kí ni? Ìlẹ̀kẹ̀ jẹ́ nǹkan tó dára dáadáa láti máa wọ̀ fún àwọn obìnrin torí pé ó jẹ́ nǹkan tí a fi ń ṣe ara wọn ní òge àti ẹ̀ṣọ́.

Kí n sọ ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ ohun tuntun láti àárọ̀ dé alẹ́, tí máa ń kí n ró àrá, ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ ohun tuntun ni báyìí ọjọ́ tí mo kọ́kọ́ gba iṣẹ́ ìjọba tí mò ń ṣe ní ọwọ́. Ká tó bẹ̀rẹ̀ sí i, ká tó gba iṣẹ́ ìjọba náà, a kọ́ ṣe kí ni wọ́n ń pè é, a kọ́ ṣe ǹkan tí wọ́n ń pè ní ìdánwò. Nígbà tí a parí ìdánwò tán, àìsí kí ni, àìsí ǹkan tí wọ́n ń pè ní interview. Lẹ́yìn tí a ṣe interview tán, ó pẹ́ ká tó, ká tó pè wá fún lẹ́tà torí pé kí ni, gbogbo ìgbà tí a fi ṣe ìdánwò àti interview yìí náà ó kíná pé ó gba àsìkò dáradára. Ọjọ́ tí a sì lọ ṣe gba lẹ́tà, wọ́n ní ká wá ní agogo mẹ́jọ. Mo sì kúrò ní ilé ní nkan bí àbí ago méje àbọ̀. Bí mo ṣe dé bẹ́ẹ̀ tán, a dúró torí pé kí ni àwọn tí ó dá wa ló ń gan, wọn ò tí ì dé rára. A nílò láti dúró dè wọ́n kí wọ́n fi dé ni. Ìgbà tí wọ́n dé tán, wọ́n dé ní ìgbà bí àbí ago mẹ́wàá. Wọ́n sì fún wa ní àwọn fọ́ọ̀mù kan ká bẹ̀rẹ̀ síi ní fíìlì rẹ̀. Gbàá tá fíìlì gbogbo àwọn fọ́ọ̀mù tán, wọ́n tún ní ká lọ ṣe fotokọ́pì àwọn fọ́ọ̀mù náà. A sì ṣe fotukọ́pì náà tán. Igbá tí a ṣe tán, a gbé fún wọn. Igbá tí a gbé fún wọn to tun sọ pé ó tún kú fáìlì kan tí á fi li. Wọn gbé wá sí ìta fún wa pé ká fíìlì fáìlì náà. A si fiili re won si ko gbogbo àwọn photocopy ti a se won si ko sínú re. Ìgbà tí a fi parí gbogbo àwọn nǹkan yìí torí pé kí ni a nílò láti fi àká nọ́mbà wa náà sílẹ̀ tá a máa fi gba owó oṣù. Ìgbà ta fi parí gbogbo àwọn kinni yìí ìrọ̀lẹ́ tii ro. Ǹ jẹ́ gẹ́gẹ́ bí àbí ago mẹ́fà. Ìgbà náà mo rí pé à, ibi ọ̀nà bí tí màá gba kò sí ọ̀kadà. À fi kí n gbé taxí àbí kẹ̀kẹ́. Mo bá gbé kẹ̀kẹ́ dé ibi tá ń pè, ibi tó jẹ́ bí á bí junction, ibi tí mò ń gbé. Àti bẹ́ẹ̀ mo ti gbé ọ̀kadà dé ilé. Ìgbà tí màá fi dé ilé, ilẹ̀ ti ṣú. Kò jẹ́ ohun tuntun tí mò ń ṣe tí mò sì rántí bí mo bó ṣe lọ ní ìrọ̀wọ́ rẹ̀ ṣẹ̀.

Tí bá ní kí n rò daadá, ọjà ńlá tí mo lọ, tó sì jẹ́ pé kò sí ìkan ti wòn tà bẹ́ẹ̀ ni kí n sọ pé ọjà ọba tó wà ní ìlú Ìlọ̀rín ní ìpínlẹ̀ Kwara, ó jẹ́ ọjà tó tóbi gan ní gbogbo agbègbè ìpínlẹ̀ Kwara tí gbogbo àwọn èèyàn sì máa ń wárí fún. Mo rántí pé oṣù tó kọjá lọ ni mo lọ sí ibi bẹ́ẹ̀ kí n lọ ra àwọn ẹ̀lo ọbẹ̀ àti àwọn oúnjẹ sí ilé. Mo je enikan to je pé mi ò fẹ́ràn kí n máa lọ sí ọjà torí pé kí ni gbogbo rúkẹ́ rodo àti wàhálà tó wà nínú ọjà lílọ̀ kò fi, kò kín ń jẹ́ kí ń ko wu mi láti lọ sí ọjà, àmọ́ ọjọ́ náà mi ò ní kí lo ń pè, mi ò ní ǹkan tí mo fẹ́ se, mo nílò láti lọ sí ọjà náà. Ìgbà tí mo lọ sí ọjà náà, mo ra ata, mo ra tòmátì, mo ra ẹja, ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì ra àwọn oúnjẹ sílé. Ìgbà tí màá fi ra gbogbo ẹ̀tàn, ọjọ́ ti lọ. Mo sì pe kí n à ń pè, mo sì pe kẹ̀kẹ́ márúwá, òun ló bá mi gbé gbogbo àwọn ǹkan tí mo rà láti ọjà dé ilé. Mo jẹ́ ẹni tí ó gbé mi fẹ́ràn láti máa lọ ọjà púpọ̀ torí pé kí ni wàhálà tó wà níbi ọjà lílọ̀, àmọ́ tí bá ti dé pé mi ò ní option, màá ṣe kí ni, màá lọ náà ni. Ko jẹ́ bo se jẹ́ pẹ̀lú ìrìnàjò mi lọ sí ọjà.

Tí n bá rí kí n rí ara ilé àjọ tí mo ti rí, ó pọ̀ dára dára. Ara rẹ̀ ni ilé àtijọ́ tó wà ní ìpínlẹ̀, ẹ, Ọ̀yọ́ ní ìlú Òkumọ́ṣọ́, nítorí pé kí ni ìbẹ̀ òun jẹ́ ibi tí Yorùbá ti-- ó wà lára àwọn ibi tí Yorùbá ti ṣẹ̀ wá. So ó jẹ́ kí àwọn ilé àtijọ́ kó pọ̀ níbẹ̀ dára dára. So ó wà lára àwọn ibi tí mo ti máa ń rí ilé àjọ dára. Mo lọ bẹ̀ ní ọdún mẹ́ta àbí ọdún mẹ́rin sí-- ọdún mẹ́ta àbí ọdún mẹ́rin sẹ́yìn lọ ni mo lọ sí ibi bẹ̀. Ìgbà tí mo ti dé ìlú ọ̀un, mo kí ná pè-- mo lọ sí ibi kan táń pè ní òkèlérin. Ibẹ̀ ni àwọn ilé àtijọ́ ibẹ̀ ná pọ̀ sí dára dára. Ìgbà tí mo wò ó, mo ya foto. Mo kódà mo tún rí àwọn ohun ẹbọ àtohun èlò tí wọ́n máa ń ṣe ní ayé àtijọ́. Mo rí ní ilé òun, ó sì kí ná pè mo sì ya foto níbẹ̀, nítorí kí ni bá máa rán tí ìgbà tí mo lọ sí ibi bẹ̀ kò jẹ́ pé ó jẹ́ pẹ̀lú ilé àjọ tí mo lọ nígbà yẹn.

Báwo ni o ṣe ń gbọ́ orin? Ọ̀nà tí mo máa ń gbà gbọ́ orin ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Tí n bá fẹ́ gbọ́ orin, màá gbọ́ orin tí n bá ti wà ní ilé tí kíná npé tí ọkàn mi sì balẹ̀ dáadáa. Mo máa n fẹ́ kí n gbó nítorí pé kíni tí n bá ti wà ní tí n bá ń gbọ́ orin, orin yen ò máa ṣe kí ni yóò mọ̀ lọ ní ìrọ́wọ́ yóò sì mọ̀ lọ ní ìrẹsì. Àwọn kan ni mo sì máa ń gbọ́ orin lórí home theater mi, mo sì máa ń sábà gbọ́ orin tí n bá ti wà ní ilé tí mo sì boya ti iná bá wà tí ó sì wù mí kí n gbọ́ ni mo máa ń gbọ́ pẹ̀lú home theater mi. Ìgbà miran boya tí mo bá ń jáde lọ náà mo sì máa ń gbọ́ pẹ̀lú set mi tí màá fi earpiece sí inú ẹtí mi láti máa gbọ́ orin náà. Èmi nìkan ni mo sì máa ń sábà máa ń gbọ́ orin. Emi o ki n gbo orin pẹ̀lú eeyan kan àbí eeyan mìíràn. Èmi nìkan ni mo máa ń sábà máa ń gbọ́ orin tí n bá fẹ́ gbọ́ orin mi.